Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ni tí wọ́n bá ti gbé iṣẹ́ fún mi, mo máa fi ara balẹ̀ wá di iṣẹ́ tí iṣẹ́ yẹn tó, nǹkan tí ó wà nípa ẹ̀. Tí n bá ti mọ nǹkan tó wà nípa ẹ̀ dáadáa, mo máa wá lè ṣe e iṣẹ́ yẹn, máa fara balẹ̀ tu iṣẹ́ náà wò láti mọ nǹkan tí iṣẹ́ náà fẹ́ kan ṣe nípa rẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sara. Tí mo bá ti wẹ̀ tán, mo máa mú aṣọ ìnura mi, mo máa fi nu omi kúrò lára mi kí ó le gbẹ darádará. Tí ó bá ti gbẹ, mo máa mú ìpara mi, mo máa fi pa ara mi kí ara mi kó lè dan, àti wípé kí ara mi má ba funfun.